Bẹ́ẹ̀ni o, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi ni Aries torí ọjọ́ kejì oṣù April ni ọ bí mi. Gbogbo ọmọ tó bá sì tí bí ní àkókò yìí, àmì ìràwọ̀ wọn ni Aries. Torí náà, mo mọ àmì ìràwọ̀ mi o. Aries sì ni àmì ìràwọ̀ mi.